Hmm, mo fẹ́ràn láti máa jó o. Mo fẹ́ràn ijó jíjó gidi gan ni. Kí n má tíì gbọ́ orin àti ìlù báyìí. Bẹ́ẹ̀ ni n óò fò sókè, n ó sì máa takò tó jó. Sọ̀tún, sọ̀sí. Ijó jíjó dára, ó máa ń mú kí egun ènìyàn kí ó nà, kí gbogbo iṣan-ara tó ń kan ni kí ó nà pẹpẹ́pẹ. Tí n bá gbọ́ orin tó dùn àti ìlù tó mọ́ríyá, inú mi á sì máa dùn, n ó sì máa jó bí òkòtó, n ó sì máa jó bí Dáfídì nínú bíbélì. Mo lè jó láti èní ìdọ̀la, tí n bá gbọ́ orin tó yẹ orin àsìkò, àwọn orin tó dùn, orin tí èèyàn ń gbọ́ tí ìrònú ń parẹ́. Inú mi á máa dùn, n ó sì máa jó bí ẹni gba lẹ́ti ààyò, n ó máa jó bí ẹni gba ọjọ́ ẹ̀yẹ. Mo fẹ́ràn àti máa jó ijó gidi gan ni. Kódà, mo lè jó lórí agolo.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò lórí ìbùsùn mi, ṣùgbọ́n o, ẹyọ̀kan ni mo máa ń fi ń sùn. Ṣùgbọ́n tó bá tó àwọn sáà ti àkókò kan, tí bá ti ń bá rí pé ìrọ̀rí ẹyọ̀kan tí mo fi ń sùn lọlẹ̀ jù, n ó mú ìkejì, n ó sì gbé sórí rẹ̀ kí ó lè bá ṣe rẹ́gí orí mi àti ọrùn mi. Torí bí ìrọ̀rí bá da, ìyà sùnrún àsùn gbádùn. Bí ìrọ̀rí ò bá sì da, ìyà ó máa ń hán ọrùn ni. Kò sì dáa kí ìyà ó máa ń hán ọrùn. Nítorí náà, ìrọ̀rí kan mo máa ń lò ní ìlàjì gbogbo ìgbà. Ìrọ̀rí kan mo máa ń lò. Mi ò fi bẹ́ẹ̀ lò ìrọ̀rí méjì tí ó bá ní ìdí. Ìgbà míì ó lè fa kí ọrùn kí ó máa dùn ni. Nítorí èyí ni mo ṣe máa ń lo ìrọ̀rí kan.

Hmm. Èmi kì í bá wọn ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o. Ẹ̀bí mi pé kín nídi? N kò fẹ́ràn nǹkan kíkan tó bá jọmọ́ afẹ́fẹ́ yẹ̀yẹ, tàbí ṣe kárí mi, tàbí ohun tí wọ́n fẹ́ lòjúju. Idií tì í yò mú kí àwọn ènìyàn kí wọ́n máa wòyàn jù láwòjù tàbí kí wọ́n máa sọ̀rọ̀ ẹni. Òwe Yorùbá bọ̀ wọ́n ni ohun ta bá ń bò ló niyi. N kò fẹ́ ohun tí àwọn èèyàn yóò máa sọ nípa mi ní ibi. Èyí ni ìdí tí mi ò kí n fi máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo fẹ́ràn ohun tí a bò tó sì níyi. N kò fẹ́ nǹkan tí yóò tàbùkù bá orúkọ mi níbikíbi yálà ibi iṣẹ́ ni tàbí ládùgbo mi. N kò fẹ́ ìtàkúrọsọ ibi tàbí gbọ́ yìí sọ̀ yìí lẹ́tẹnu ènìyàn nípa mi ní ọ̀nà tí ò da. Nítorí ìdí èyí ni èmi ò ṣe máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o. N ò fẹ́ nǹkan tí yóò tàbùkù bá ìwà ọmọlúàbí mi láwùjọ tàbí ohun tí yóò tẹpọ̀ sáṣo ààlà mi.

N kòo ní ààyè tàbí àǹfààní láti máa sùn ní ọ̀sán. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ní àǹfààní tàbí ààyè, àbí ori ọ̀fẹ́ láti sùn ní ọ̀sán nítorí iṣeẹ́ mi. Láti ago mẹ́jọ àárọ̀ ni n ò ti wà ní ilé iṣẹ́ títí di ago mẹ́fà ìrọ̀lẹ́. Kò sì sí ààyè fún ẹnikẹ́ni láti sùn ní ọ̀sán torí òfin ilé iṣẹ́ ni wípé a kò mọ ìgbà tí ọ̀gá pátápátá ń bọ̀ láti wá ṣe àbẹ̀wò. Ẹnikẹ́ni tó bá kẹ́fìi rẹ̀ wípé ó ń sùn tàbí ó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, hmm wọ́n yóò fojú rẹ̀ danrin. Àti wípé ìgbà tó bá rẹ̀ míi bí ó fẹ́ tẹ̀ mí díẹ̀ ẹ́hn ehn, mo lè sùn fẹ́ẹ́rẹ́fẹ́ díẹ̀ lọ́sàn láti lè ní okun bóyaá orí fífọ́ nii tàbí wípé ó rẹ̀ mí. N tọrọ ààyè lọ́wọ́ àwọn ọ̀gáa mi, wọn ó sì fún mi ní ìwọ̀nba ìṣẹ́jú péréte bí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá láti fi sinmi. Èyií ni àwọn eǹkankan àti ìgbà kọ̀ọ̀kan tí mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n wọ́n fi dìdáa mi ni. Èmi kìí sùn lọ́sàn oo nítorí wípé ẹnu iṣẹ́ ni mo máa ń wà.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi níbùnkẹ́lẹ́. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ra ariwo. Yóò búra ọjọ́ ìbí mi. Ìyá mi yóò pè mí, yóò ṣàdúrà fún mi, yóò wúre, yóò súre fún mi. A ní kí n gbó bí ogbó, a ní kí n pẹ́ bí apẹ́. Ìyá mi yóò wá fi ohun ẹ̀bùn tí mo fẹ́, yóò fi ta mi lọ rẹ, bó tilẹ̀ jẹ́ nǹkan èèyàn kan ni. Bí ó ṣe olówó ńlá, yóò rí dájú wípé òhun fún mi ní ohun ẹ̀bùn kan. Kó tó wá di wípé èmi ti ká lára mi, yóò kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì, ra wọ́ ẹbẹ̀ sí eledùmaré láti jẹ́ kí ọjọ́ ìbí mi tuntun yìí kí ó sọ̀ mí síre. N óò fi òwúrọ̀ ọjọ́ náà bèrè fún gbogbo nǹkan tí mo bá fẹ́ ní ayé mi. N óò súre, n óò wúre, n óò ṣàdúrà, n óò sì fi ẹnu mi kan nǹkan tí n bá fẹ́ lọ́wọ́ orí mi àti ẹlẹ́dàá mi. Ni ọjọ́ ìbí mi, n óò jáde, n óò lọ pín nǹkan fún àwọn atọrọbárà, n óò há oúnjẹ, n óò há súwìtì, n óò há bisikí fún àwọn ọmọ kéékèèké, n óò kọjá lọ sí ìsọ̀ àwọn ẹlẹ́dẹ̀ kejì tí ń ṣe àwọn Haúsá. N óò lọ ra ìrèké, wọn óò bá mi gé sí wẹ́wẹ́. N óò lọ sí ibi táwọn atọrọbárà wà, n óò lọ pín fún wọn. Nígbà tí mo bá tún dé ilé ìjọsìn, n óò gbígbá ọpẹ́ wípé kí wọn bá mi dúpẹ́ wípé elédùmarè fi ọdún kan kú ọdún orí mi. Àdúrà, ìwúre, ìnáwó sí àwọn ènìyàn ṣí ṣàánú. Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Gọ́ọ̀mù. Gọ́ọ̀mù kò da fún ọmọlúàbí à ti jẹ ẹ́. Bó ti lẹ̀ jẹ́ wípé àwọn onímọ̀ ẹ̀rọ dókítà sọ wípé kò sí ibi kankan tí gọ́ọ̀mù ń ṣe wípe ó da fún èrìgì. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ènìyàn kan lárara, n kò fẹ́ à ti máa jẹ gọ́ọ̀mù. Torí àkọ́kọ́ gbogbo eyín àti èrìgì mi ni yóò máa rùn mi tí yóò sì máa kọ mí gogo. Ikejì, yóò máa mú kí ebi máa pa mí. Ikẹta, mi ò rí ìwà ọmọlúàbí lára ẹni tó ń jẹ gọ́ọ̀mù. Ka tó sọ ka tó wí, wọ́n ó ti ṣẹnu pai pai. Wọ́n ó ti máa ta gọ́ọ̀mù bí i aṣẹ́wó. Àwọn aṣẹ́wó ojú ọ̀nà ni mo mọ̀ wípé wọ́n máa ń jẹ gọ́ọ̀mù. Ohun tí wọ́n fi ń dá wọn mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ọmọlúàbí kan kò ní wòṣùṣù kó lọ kówó sórí gọ́ọ̀mù láti máa jẹ ẹ́. Fún èmi o, kì í ṣe nǹkan tó da fún ètò ìlera enú mi. Ohun ni mi ò ṣe ń jẹ ẹ́ torí wípé bí n bá jẹ ẹ́, gbogbo ẹnu ni yóò máa ro mi tí ebi yóò sì máa pa mí tí n ó sì máa dára mi lẹ́bi pé, á wù ẹ ṣe tí mo fi ra gọ́ọ̀mù yìí pàápàá?

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kò ju wípé n ó wà ní ilé mi, n ó kọ àwọn aṣọ tó bá dọ̀tí síta, n ó fọ̀ wọ́n, n ó kọ àwọn abọ́ tó bá dọ̀tí síta, n ó fọ̀ wọ́n, n ó tún inú ilé mi ṣe, ibi tí a pín fún mi ni ibi tí mò ń gbé, n ó tún ibẹ̀ ṣe, n ó ṣe ìmọ́tótó àti ìtọ́jú àyíká mi, n ó jẹ oúnjẹ tó dára síra mi lọ́rùn, n ó sì sinmi, n ó sinmi bí i wákàtí mẹ́sàn án. Ní ìparí ọ̀sẹ̀ yìí, n kò ní ètò kankan pé n ó bọ́ síta bá ọ̀rẹ́ kankan jáde, nítorí wípé kò kú sí ibi kankan tí mò ń lọ tẹ́lẹ̀. Gbogbo bí tó yẹ kí n lọ ni mo ti lọ dárí lọ́sẹ̀ tó kọjá, ṣùgbọ́n fún ìparí ọ̀sẹ̀ yìí o, n kò ní ètò kankan lẹ́yìn wípé kí n wà nílé mi, kí n tún ilé ṣe, kí n fa aṣọ ìdọ̀tí, kí n fa abọ́ ìdọ̀tí, kí n ṣe oúnjẹ alárinrin tó ládùn, kí sì mú oorun, kí mo sùn, ní fún bí i wákàtí tó pọ̀ bí i wákàtí mẹ́sàn án, kí n fi sinmi, kó gara mi gan ko n mọ̀ wípé, àà, mo sinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Kí ló dé tí mi ò fi ní ṣe àtúnlo nǹkan tó sì dára? Nígbà tí mo mọ̀ wípé àkọ́kọ́ ìgbà tí mo lò ó, n kò lò ó kó bàjẹ́. Èyí yóò mú mi tún lò ó nígbà tí mo bá nílò àti lò ó. Fún àpẹẹrẹ, bóyá mo ra irú èyí tí à ń fi ṣe ọbẹ̀ tó sì pọ̀ lọ́pọ̀lọpọ̀ bí onígba náírà tí mo sì fi ṣe ọbẹ̀ kékeré bí ata díndín, èyí yìí tí ò pọ̀ rárára. N kò lè lo gbogbo irú náà tán, n ó fi yọ̀ sí, n ó gbe sí ẹ̀gbẹ́ sítòfù mi. Tó bá di ọjọ́ imi t, bóyá mo fẹ́ se ilá tàbí ewédú, irú yìí ni n ó tún lò o tó n ó fi ṣe ọbẹ̀. N kò nílò àti máa lọ síta láti wá irú mi rà. Nítorí náà, mo máa ń ṣe àtúnlo nǹkan o dáadáa nígbà púpọ̀ púpọ̀

Báwo ni mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ o, ṣùgbọ́n n kò í jẹ́ kí ó bà mí nínú jẹ tàbí bà mí lọ́kàn jẹ, nítorí mo ní ayọ̀ lórí iṣẹ́ mi. À fún apẹrẹ, nígbàkígbà tí mo bá kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, n ó fàsẹ́yìn díẹ̀, n ó jókòó, n ó gbé ohun tó ṣẹlẹ̀ láàárín èmi àti akẹgbẹ́ mi, n ó gbèrò ta ló jẹ̀bi, ṣ'èmi mo jẹ̀bi tàbí òun ló jẹ̀bi. Tọ bá jẹ́ èmi ni mo jẹ̀bi iyi tio mu kí ìṣòro náà ṣẹlẹ̀, n ó padà tó lọ, n ó sì lọ bèbè láti ṣe àtúnṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ akẹgbẹ́ mi kejì ni eléṣù tó ṣe ṣù ta gbogbo ìṣòro náà, n ó fàsẹ́yìn, n ó sì ní sùúrù bóyá yóò rí lokan ara rẹ̀ wí pé òun ló ń ṣe ohun tí kò dára sí mi. Sùúrù ló máa ń mú mi borí gbogbo ìṣòro nígbà ọ̀pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ mi. Mo máa ń ṣe sùúrù gan, mo sì jẹ́ ẹni tí ò kí ń sọ̀rọ̀ ibi síyàn nígbà tó bá ń bínú. N kò ń gbìyànjú àti bínú délẹ̀délẹ̀ ní ibi iṣẹ́ mi, nítorí wí pé n kò tíì rí iṣẹ́ sí ibòmíràn o. Iṣẹ́ ẹni sì ni ọ̀nà fún ènìyàn ni.

Email mi, n kò ní parọ́ fún ọ. Hmm. Ìwọnba ìgbà péréte díẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò email mi. Nítorí wípé ohun tí mò ń fi email náà ṣe púpọ̀, bo tilẹ̀ jẹ́ wípé email yìí mo só pọ̀ mọ́ báǹkì tí mo fi n ṣe eto ìsuna owó mi. Ṣùgbọ́n níwọnba ìgbà tí mo mọ̀ wípé kò sí ohun tó dàbí idunádúra láàrín mi àti ilé iṣẹ́ eto ìsúnáa owó mi, n kò fi bẹ́ẹ̀ lọ bẹ́. Kodà bí ọ̀gá mi ní ibi iṣẹ́ bá fi nnkan ranṣe sí orí email yìí, òhun ni yóò sọ fún mi wípé arábìnrin o, ṣé o ti lọ ṣàyẹ̀wò email rẹ? Mo máa fi ǹkan ṣe àtẹ̀jíṣẹ́ sí ẹ níbẹ̀. Bí òhun kò bá sọ fún mi, èmi kì í mọ̀. Nítorí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣàyẹ̀wò sí email mi. Nítorí wípé kò dàbí eré ìdárayá orí fóònù tí a máa ń gbá lójoojúmọ́.

Bó ti lè jẹ́ wípé yí yàwòrán dára. Èmi kò fẹ́ràn àti máa ya àwòrán, nítorí pé n kò ń dára tó lójú àwòrán bí i ti ojú ayé. Àwọn èèyàn sì máa ń sọ wípé mo rẹwà gidi gan lojú ayé ju inú àwòrán lọ. Ẹlẹ́ẹ̀keji e si ni wípé mo jẹ́ ẹni tí kì ń se afẹfẹ́ yeye tí kò gbáfẹ́ tí kò kì í sì ń jáde. Nítorí náà mo máa ń darí bọ inú ilé ni. N kò ń rí àye àti yàwòrán torí ń ò máa bira mi lérè wípé kí ni mo fẹ́ yàwòrán fún, sé inú ilé tí mo ra wà yìí ni mo ti fẹ́ máa ya àwòrán. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé aṣọ àto ge ṣíṣe. Mo jẹ́ ẹni tí kì ń bá wọn wo aṣọ àsìkò. Èmi mo lè wọ aṣọ kan fún ọdún méjì. N kò ní ìfẹ́ sí pé kí n ra aṣọ kí í rí lórun táyé kì í sì rí lórin kẹ́yìn dé. Mo sì jẹ́ ẹni tí kò mọ oge ń ṣe. N kì í ṣọ ge. Kódà pápá mi lòlò, ìyẹ́ a fi ń kun jú, n kò lórí n kò sì rárí. Ìdí yìí ni ìté mi ò fi fẹ́ràn yí yàwòrán. Bó ti lè jẹ́ wípé yí yàwòrán dára torí a ó rí àwọn nǹkan mèremère tí èèyàn ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tí èèyàn fi pamọ́ sórí àwòrán láti máa tọ́ka sí i lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sọdẹ̀ rí. Ìgbà tí mo sọ yìí, mo kéré lọ́pọ̀lọ́pọ̀. Bàbá bàbá mi, òun ló mú mi lọ sóko ọdẹ̀. Ìdí tó fi mú mi lọ sọdẹ̀ rí ni wípé, ó ní wípé akíkanjú ni gbogbo àwọn ọmọ yálà obìnrin tàbí ọkùnrin tí a bá bí nílé wa àti wípé òun fẹ́ mú mi mọ ohun tí ìgbé ayé abúlé jẹ́. Torí mo jẹ́ ọmọ kan tó dàgbà sí ìgboro ìlú, n kì í fi bẹ́ẹ̀ lọ kí àwọn òbí mi ní abúlé nígbàkígbà tó bá lọ sí abúlé fún ìgbà àti sinmi. Nítorí èyí, ìgbàkígbà tí n bá ní ààyè láti lọ sí abúlé lọ sinmi ni bàbá bàbá mi yóò mú mi lọ ọ̀kọ́ odẹ̀, kódà wọn ó mú mi lọ sí ọ̀kọ́ láti ṣe pákí iyí tí ń ṣe ẹ̀gẹ́.

N kò ní àkókò kan pàtó láti sùn. Igba mìíràn mo tètè máa ń lọ sí orí ibùsùn mi láti sùn bí aago méje, bí aago mẹ́jọ. Igba mìíràn sì ni n o lọ sùn sórí ibùsùn mi ṣùgbọ́n oorun kò ní wá. N o rànjú mọ́ òkè yàrá mi. N o sì bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣi ǹkan iye igi àti ìṣó tí a fi kan ilé náà. Igba mìíràn sì ni kí má tí fẹ́ gbẹ́ kan ibùsùn mi bá oorun yóò ti gbé mi lọ. Igba mìíràn sì ni oorun kò ní kùn mi títí aago kan orú aago méjì yóò fi lù. A rí ìgbà mi tó jẹ́ wipé n kò ní ni lọ́kàn àti tètè sùn o. Mo lè máa ṣe ǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ ni oorun yóò gbé mi lọ lójijì. Ó tún di àárọ̀ ọjọ́ kejì tí n bá tó jí ni màá tó mọ̀ wípé́ háà! Oorun dẹ ló gbé mi lọ o ní àsìkò tẹ́ mi ti ka lára mi o mọ̀.

Mo ṣètò agogo ìjí mi sí aago márùn-ún òwúrọ̀. Ìdí tí mo fi ṣe àkókò agogo ìjí mi sí aago márùn-ún òwúrọ̀ ni wípé mo nílò àtìteté ji láti dáná fún ọmọ, fún ọkọ, fún ẹbí àti ará mi. Lẹ́yìn náà, n ó tọ́jú ọmọ mi, n ó mú kí ó gbáradì láti lọ ilé-ìwé, yóò sì jẹ́un lójú mi kó tó lọ ilé-ìwé kúrò nílé. Èmi náà, n ó ṣètò àwọn oúnjẹ tí n ó gbé lọ sí ibi iṣẹ́. Lẹ́yìn rẹ̀, n ó wẹ̀. Ìdí nìyí tí mo fi ṣètò agogo ìjí mi sí aago márùn-ún òwúrọ̀. Nítorí pé nígbà tí n bá máa fi tọ́jú ilé, tọ́jú ọ̀nà, tọ́jú ọkọ, tọ́jú ọmọ, tọ́jú èmitíkalára mi, a ti máa súnmọ́ agogo mẹ́jọ kọjá ìṣẹ́jú díẹ̀. Èyí ni mo ṣe fi ṣi aago márùn-ún.

Ìlera lọ́rọ̀. Ìlera ni ògùn ọrọ̀ ní òwe àwọn Yorùbá wí. Eré ìdárayá dára lọ́pọ̀lọpọ̀. Èmi máa ń ṣe ìdárayá o. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìdárayá kí ara mi kí ó lè pé ṣámṣám, kí àwọn egun mi kan lè bá le kákaraka, kí àwọn iṣan mi kan máa ba máa dùn mí. Mo máa ń ṣe ìdárayá o. Ìdárayá dára gidi gan fún omo ènìyàn. Yóò mú kí àwọn ẹ̀jẹ̀ àgọ́ ara wa kí wọ́n máa lọ létólètó, lẹ́sẹẹsẹ. Yóò mú kí àwọn òrá àfojúrí, ìyí tí ń bẹ nínú ikùn, ìdárayá yóò mú wọn kí wọ́n lọ. Kí yóò sì jẹ́ kí ikùn ẹni tóbi. Ẹni bá ń ṣe ìdárayá, ó máa ń pé ṣámṣám. Àgọ́ ara wọn yóò wà lálàáfíà, wọn kò ní sanra jù, wọn kò ní tirin jù. Àlàáfíà wọn kò ní di fíyafìya. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ìdárayá o. Nítorí pé mo mọ̀ wípé ó dára fún ètò ara ẹni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣára. Gẹ́gẹ́ bí obìnrin tó pé lọ́lá tó sì rẹwà. Kí nì dí tí mi fi ní fi ìpara ṣára nígbà tí mo kò kín ṣe ewúrẹ́? Ìpara dà, pípa ara ènìyàn dára. Yóò mú kí àwọ̀ tutù, yóò mú kí àwọ̀ jọ̀lọ̀, yóò mú kí gbogbo ohun tí ò dálá rẹ ni kó kúrò. Ẹni bá dúdú jù, bó bá ń fi àwọn oríṣi ìpara kan para, yóò máa pupa, yóò máa dán. Ẹni bá sì pupa jù, bí ó bá fẹ́ àwọ̀ pupa tó fẹ́ wà ní àárín dúdú àti pupa, ó nílò àwọn ìpara kan náà tí yóò lò tí àgọ́ ara rẹ̀ yóò sì bọ́ sí nǹkan tó fẹ́. Èmi máa ń para o. Mo máa ń fi ìpara ṣára. Kódà ìpara tó da, àwọn èyí tí ò kí ń bá àwọ̀ jẹ́, àwọn èyí tó máa ń tú àwọ̀ ṣe, àwọn èyí tó máa ń dáàbò bo àwọ̀ kúrò ní ọwọ́ òòrùn, òun ni mò ń lò. Ìpara mi ó máa ń mú kí ara mi dán, ó mú kó rọ̀ lọ́wọ́ kó tutù lójú bíi ti tí ara ọmọ tuntun.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe bẹ́ẹ̀ sì kọ́, nítorí wípé ó ń lọ jú àwọn nǹkan tí mo ní ìmọ̀ wọn. Bó ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú iná, n kò mọ bó ṣe ń tún wọ́n ṣe. Ṣùgbọ́n bóṣe bí wípé kí a tún aṣọ tó ya ṣe, mo mọ bí wọ́n ṣe mú òwú àti abẹ́ẹ̀rẹ́ fi gán aṣọ tí wọ́n ó sì túnṣe. Bó ṣe kán tún ìwé ọmọ sùkú iyìí tó ti ya láàárín ṣe, mo mọ bí wọ́n ó ṣe ṣe é, tí wọ́n ó sì lẹ̀ ẹ́, tí yóò sì dúró. Bó jẹ́ ká tún ilé ṣe ni, ṣíṣe ìtọ́jú ilé, mo mọ bó ṣe ń tún ilé ṣe, mo mọ bó ṣe ń ṣe tári rigidi táa lè ràn lọ́jú, tí àwọn ènìyàn yóò sì sọ pé, áà! Ọwọ́ àtúnṣe dájúdájú wà ní ara ilé yìí. Nítorí ẹ́ ni mo ṣe sọ wípé mo mọ àtúnṣe àwọn nǹkan kan. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan yìí tí ń ṣe iṣẹ́ àwọn ọkùnrin, n kò mọ àtúnṣe sí àwọn irú nǹkan bẹ́ẹ̀.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ olómi aró pẹ̀lú àwọ̀ funfun. Mo nífẹ̀ sí àwọ̀ olómi aró, nítorí wípé ó tutù lójú, ó sì jẹ́ àwọ̀ ojú ọ̀run. Kò sí bí a bá ṣe bójú wo sómọ̀, a ó rí àmì àti àwọ̀ olómi aró lójú ọ̀run. Bẹ́ẹ̀ sì ni àwọ̀ funfun wà bẹ́ẹ̀ pẹ̀lú. Bí a bá fi aṣọ, bá bá fi rán bùbá, tí a wá fi jẹ́ kí ó jẹ́ aṣọ aláwọ̀ aró, táa sì fi aṣọ aláwọ̀ funfun táa fi wọ́n ṣòkòtò, ẹ máa rí pé rẹ́gí ló máa ṣe lára ẹni. Àwọ̀ náà da, ó sì máa ń fare fun ni. Àwọ̀ funfun àti àwọ̀ olómi aró, òun ni àwọ̀ tí mo fẹ́ràn jù.